Irú kọ̀ǹpútà wo ni o ní? Kọ̀ǹpútà Asus ni mo ní tí mo tẹ̀ẹ́ ṣẹ rà, ẹ́ kò tẹ́ẹ́ tí pè oṣù kan tí mo rà, á tó bí ọ̀sẹ̀ méjì pẹ̀lú ọjọ́ díẹ̀ tí mo rà torí èyí tí mò ń lò tẹ́lẹ̀ ó yọnu. Mo sì ní láti lo kọ̀ǹpútà fún iṣẹ́ mi, ni mo ti sáré lọ ra eléyi Asus ni ó jẹ́

Ṣé o ní aṣọ òtútù? Mo ní aṣọ òtútù fún ìgbà òtútù. Nígbà tí òtútù bá mú, pàápàá ìgbà tí ọyẹ́ bá wà ní àsìkò ẹ̀, ọdún tó òtútù máa ń pọ̀ yen, èmi ní aṣọ òtútù tí mo máa ń bọ̀ àteyi tí mò ń dábòra lórí ibùsùn mi.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Ní àdúgbò tí mò ń gbé ọjọ́ ajé ni ọjà tuntun máa ń jáde torí èyí mo máa ń rán ìyàn ní torí mi kì í sí nílé láti lè ná ọjà tuntun. Mo máa ń bẹ olùbágbẹ̀ mi kó bá mi lọ sọ́jà kó ra ọjà fún mi.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Oríṣiríṣi nǹkan ni mo máa ń jẹ ní ọ̀sán, nǹkan tó ọwọ́ mi bá tẹ̀ náà ni. Ìgbà mí máa jẹ ìrẹsì, ìgbà mí máa jẹ búrẹ́dì, ìgbà mí sì ni ó lè jẹ òkèlè bí i àmàlà tàbí sẹ̀mo. Mi n ní oúnjẹ kan pàtó, èyí tí n bá ti rí ni mo máa ń jẹ.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì mi ni tí mo fi ń ṣiṣẹ́ kò tóbi rárá. Kékèré náà ni ó mọ̀, ṣùgbọ́n kọ̀ǹpútà mi máa ń dúró sórí rẹ̀. Àwọn ìwé kọ̀ọ̀kan tí mo ti ń lò náà ń dúró sórí rẹ̀ sọ̀.

Ṣé o wọ aṣọ àkáyọrí ní ibi iṣẹ́? Ní ìwọ aṣọ àkáyọrí níbi iṣẹ́, aṣọ ara náà ni wọ́n ń fààyè gbà níbi iṣẹ́, òun náà ni mo sì máa ń wọ̀ ní ibi iṣẹ́ ní gbogbo àkíńwọ̀n aṣọ àkáyọrí.

Ṣé o máa ń ṣèwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Mi kì í ṣe ẹnìkan tó máa ń wádìí èèyàn. À fi ẹni tí ọ̀rẹ́ bá mú ìfúnra dá ní. Ẹni tí yóò bá ṣe déédéé tó sì ń rìn ní irin tí ò tọ́ ni mo lè bẹ̀rẹ̀ sí ń bèrè ǹkan tàbí méjì nípa ẹ̀. Ayámọ́ yàtọ̀ sí èyí mi kì í ṣe ẹnì tí ò bá gẹ́ kí ń mọ̀

Báwo ni ìgbéyèwò iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Iṣẹ́ tí mo ṣe kẹ́yìn tí mo fún àwọn ọ̀gá mi tó sì gbéyè wò ó dáa dáa dáa, wọ́n ni mo kú iṣẹ́, wọ́n gbé oríyìn fún mi torí wọ́n mọ̀ pé tí m bá fara siṣẹ́, mo máa ń ṣe dáa dáa.

Ṣé o mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkọjú? Mìí, mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró àmọ́ mo mọ bí a ti ń ka àwọn àmì tó ń dá ọkọ̀ dúró ní ìdojúkọjú. Àwọn àmì ti wà n bẹ̀, pàápàá àwọn iná tí ó máa sọ pé kó dúró tàbí kó máa lọ. Mo mọ àwọn iyen.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Mi fẹ́ràn kí ariwo ẹ pọ̀ ju, mi ti fẹ́ kẹ́yàn máa lò ó nígbà tí ó yẹ kó lò ó, nígbà tó bá di dandan kọ́lọ́ kọ́lò àmọ́ àwọn ẹlòmíìkọ́ máa ń lò ó ní ọ̀nà tí ó tọ́ ki máa pariwo sí ènìyàn leti àti sí ará àdúgbò mi ti.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Mo máa ń pe àwọn oníbàárà tuntun. Mo jẹ́ enikan tí mi kìn, mi kìn fàyè lẹ pé kí máa bojú wẹyìn àbí kí máa wa àwọn oníbàárà mi. Bí mo ṣe ń wá àwọn èyí tí mo ti ní náà ni mo máa ń pe àwọn tuntun kí oníbàárà mi lè bá a pọ̀ sí kọ́n sí mò ń pé mo ní wọn.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Mi ò kí ń fẹ́ kí fóònù mi gbóná rárá. Tí mo bá rí pé o ti fẹ́ máa gbóná jù, màá fi kalẹ̀ kí ó sinmi. Fóònù mi ò kí ń sábà gbóná ní ìgbà kankan. Mi ò ní fẹ́ kí fóònù máa gbó.

Ṣé o ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí? Mi ò tí ì lè ẹnikẹ́ni kúrò ní iṣẹ́ rí o, torí mi n fẹ́ kí ì ijẹ ènìyàn tọwọ́ mi bó. Mi n fẹ́ gba oúnjẹ lẹ́nu ẹnikẹ́ni. Àmọ́ ẹni tí ò bá ṣiṣẹ́ botitọ́ botiyẹ, mo le fi ẹjọ́ ẹ sùn kọ fún un ní ìfalétí kọ́ falétí. Àmọn mi gbaṣẹ́ rí lọ́wọ ẹnikẹ́ni.

Báwo ni ìwà ìṣòwò rẹ ṣe rí? Mo mọ bí a ti ń fi owó pamọ́ dáadáa, kì í ṣe ẹni tó ń fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wa jẹun. Mo máa ń ní àjẹsẹ́kù dáadáa torí ọjọ́ iwájú, mo má ń ní àjẹsẹ́kù.

Kí ni o máà ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Mo máa ń wọ aṣọ orùn mi èyí tí òyìnbó ń pè ní night gown. Mo máà wọ aṣọ lọ sùn, á mọ́ tí oba sí iná, tí o sì afẹ́fẹ́ tí ooru yẹn mú gidigidi. Mo máa bọ́ aṣọ yẹn máa wa ro iro mó aya títí tí wọn fi mú iná dé tí atẹ́gùn a fi wà.

Ṣé o fẹ́ran iṣẹ́ ìtagbangba? Kò sí irú iṣẹ́ tí mi ò ní fẹ́ sí, tí ó bá ṣà ti ń mú owó wálé tí ó sì ń ṣe iṣẹ́ ìdọ̀tí tó lè fàjàǹmbá fún ìlera mi. Mo fẹ́ran iṣẹ́ ìtagbangba tó bá ṣà sì ní èrè ní orí rẹ.

Ṣé o ní àwòrán ní ara? Mi ní àwòrán kankan ní ara o. Mìí ti lè fẹ́ràn kí eeyan ya àwòrán sí ara. Mi mọ ìdípà tó, mi lè sọ pé torí nǹkan báyìí ni mi ṣe fẹ́ràn rẹ̀ àmọ́ mi kì í, tí mo bá rí i lára àwọn èèyàn, kò n wù mí torí dí eyi mi rorí láti ya àwòrán kankan sí ara.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Mo máa ń lọ sí ilé ìjọsìn ní e mejì ni ọ̀sẹ̀. Mo máa ń lọ ní ọjọ́ ìsinmi mo sì máa ń lọ ní ọjọ́ ọjọ́rú ní ìrọ̀lẹ́. Mo fẹ́ràn láti máa lọ ilé ìjọsìn torí níbẹ̀ ni ẹ̀kọ́ rere ayọ̀ gbé wà.